Mo ma n pa owó pamọ́ dáadáa ṣùgbọ́n ìgbà mi kì í ṣe sè. Kí nìdí? Ìgbà mí wa, taba pa owó pamọ́ pé tò a fi kátúúkú fi pamọ́ ká fi ra nǹkan kan tí ẹ bà tí ní lérò pé yàn fẹ́ rà. Sugbon awọ́n ináwo kan mọ́ wà de bí pé eeyan ti eẹ̀ ní lérò.

Mo máa ń jẹ oúnjẹ mi ní ago méje àbọ̀, mo sábà máa ń jẹun torí tí máa yete jẹun, ebi máa yete ń pa mí. Àga ga, nkan tó lé mú kí n tètè jẹun, gbà mí ní pé, bóyá ebi ti pa mí gan ni.

Ọ̀rọ̀ Tẹ́sò yé mi dáadáa o, ẹyin bí i ti bó o. Mo máa ń gbé àpò Yorùbá yii o yé mi dáadáa o. Se ẹ ti gbọ́, ọ̀gá aláwẹ̀ ẹ mọ sọ Yorùbá tí yóò yé mi dáadáa.

Inú mi dùn láti máa sọ̀rọ̀ níwájú àwọn èèyàn, wòn bà mí lẹ́rù, kò ti ń ro mí lára ra ra, kò sí igba tí mi le sọ̀rọ̀ láti fẹ́ tí bà tí ẹ pé mi ò ṣe nǹkan àṣírí tí eeyan gbodo maa gbo, kí ni mo fi lè máa sọ̀rọ̀ níwájú èèyàn?

Mi n tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, ṣùgbọ́n mo máa n rí ọkọ̀ ojú irin tí ọkọ̀ ojú irin bá ti ń rìn. Ṣùgbọ́n mi ò tí ì rìn pẹ̀lú ẹ̀ rí. Mo ń wọ ọjọ́ tí màá fi rìn torí ó wù mí kí n tiẹ̀ mọ̀ bí ó ṣe máa ń rí nínú ẹ̀ kí èmi náà fi rìn lọ́jọ́ kan.

Ba rántí àwọn ọ̀rọ̀ mí i o máa ń pa mí lẹ́rìn gan an. Àgàgà àwọn ọ̀rọ̀ tó olólùfẹ́ mi mọ ń sọ, tó máa ń sọ fún mi nígbà tí ó fẹ́ fẹ́ mi, ẹnu ọkọ mí sì dùn bí oyin. Ẹnu ọkọ mi dùn gan-an ni.

À, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàágbísẹ̀ mi pọ̀ ní pé à ó da gan. Number one lákọkọ́ làkótán Mi ò gba réderède. Mi ò fẹ́ kí èèyàn mọ̀ pé kó tó mọ iṣẹ́, ó sì gbudọ̀ jẹ́ olóòtọ́.

Mo mọ báwọn ṣíṣe dáadáa. Léyin tó bá sanwó fún mi náà ni. Ẹni tó bá sanwó náà ni lába ṣíṣe dáadáa. Ẹni tí ó bá sanwó rẹ̀, èmi ni ba ṣiṣẹ́. Ẹni tó bá sanwó iṣẹ́ ni mò ń bá ṣiṣẹ́.